Ìgbà tí mó kẹ́yìn tí mo lọ rí dókítà kẹ́yìn, òhun ní bí oṣù meẹ́rin sẹ́yìn. Rí nígbà tí mo ní àìsàn màléríà, tí ó fi ń jẹ́ kí ara mi gbóná, tí ara mi kò sì yà, tí orí sì ń fọ́ mi. Mo ní láti lọ síle dókítà láti ṣe àyẹ̀wò ohun ti ó ń ṣe mí. Ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé màléríà ni. Mo sì gba abẹ́rẹ́, mo sì lo òògùn, ara mi sì yà dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Ìdí ni wí pé nítorí pé kì í ṣe gbogbo ìgbà ni owó máa ń pọ̀ lọ́wọ́ ẹni. Ìdí ni èyí tí mo fi máa ń fowó pamọ́ nítorí ọjọ́ tí kò bá sí owó púpọ̀ lọ́wọ́ mi, ara wó tí mo fi pamọ́ ni màa yọ, ti màa lò fún ohun tí mo fẹ́ lò fún ní àkókò yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ni ọ̀pọ̀ ìgbà ní ilé ìjọsìn èyí tí mò ń lọ, ìyẹn ti ilé ìjọ ti Krístì, Krìstíẹ́nì, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè láti fi bá àwọn ọmọ ìjọ sọ̀rọ̀ bóyá láti ṣe ìfilọ̀ àbí láti ka bíbélì.

Àwọn ìdojúkọ tí mo ní ní ibi iṣẹ́, ohun ni àti tètè dé ibi iṣẹ́ torí ibi iṣẹ́ mi ó jẹ́ ibi tí ó nasẹ̀ púpọ̀. Mo máa ń jí ní òwúrọ̀ kútúkútú láti lè tètè dé ibi iṣẹ́, èyí máa ń fa stress fún mi.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí à ń lò nínú ilé ni mo mọ̀ bí a ti ń tún ṣe. Èyí tí ó bá daṣẹ́lẹ̀, màá gbé yẹ̀ wò, bóyá mo lè ṣe fún ara mi. Èyí tí ń bá lè ṣe, mo máa pe àwọn tó mọ̀ ọ́n ṣe láti ṣe. Àmọ́ nǹkan bí ẹ̀rọ mọ̀nàmọ́ná, mo mọ ohun ṣe tí ó bá ní ìṣòro àbí ìjákulẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ nítorí wípé ó ṣe kókó o ṣe pàtàkì. Tí èèyàn bá ń tẹ̀lé, ó máa dín ìjàmbá ọkọ̀ kù àbí kí ìjàmbá ọkọ̀ má ṣẹlẹ̀ rárá. Èdè yìí ni mo fi máa ń tẹ̀lé àwọn òfin ìyàrá ọkọ̀. Èyí tí ó bá ní ká dúró, máa dúró, tí ó bá ní ká sáré, á sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn nílé. Mo máa ń lò ó nígbà tí ọrùn bá yọ gógó lójú ọorùn, èyí tí yóò le máa kó sí mi lójú ní ọ̀pọ̀ ìgbà tí ń bá rìn ní ọ̀sán nínú ọrùn. Idí ni yíi tí mo fi ra gíláàsì ọrùn fún ìdáàbò bo ojú mi.

Ọ̀rọ̀ àwàdà, ọ̀rọ̀ ìpánilẹ́rìn, òun ló máa ń mú mi rẹ́rìn, àbí kí tí ènìyàn bá ṣe ohun tí ń mú ni rẹ́rìn, òun ni ó máa jẹ́ kí ń rẹ́rìn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọ̀rẹ́ mi nígbà tí a bá jọ wà láàárín àwọn ẹlòmíràn, tí a bá wojú ara wa nígbà mi, àbí tí ọ̀rẹ́ mi bá ṣe ojú tí ń panilẹ́rìn, ó máa ń pa mí lẹ́rìn gidi gan.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbàtí mo bá fẹ́ lọ sùn, mo fẹ́ràn láti máa wọ ǹkan kan sùn kí n máa wọ aṣọ sùn. Mo fẹ́ràn láti sùn kí n dẹ̀ da aṣọ bora, ìyẹn nígbàtí òtútù bá mú. Nígbàtí òtútù ò bá mú, mo máa fẹ́ràn láti sùn ní ìhòhò ọmọlúwàbí.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ohun ni apple. Mo nífẹ̀ẹ́ apple ní ọ̀pọ̀lọpọ̀. Ni ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn bí ó ti máa ń dùn nígbà tí mo bá fi eyin ge jẹ, àti bí ó ṣe rí lẹ́nu, adùn rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé ní gbogbo ìgbà tí mo bá ń jẹ ẹ́, ó máa ń dá mi lọ́rùn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Èyí ni nípa ǹkan tó ṣẹlẹ̀ nípa iṣẹ́ àbí nípa ọjà tí a gba wọlé, àbí ọjà tí ó jáde, àbí ọjà dín, àbí ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú ọjà ní ẹnu iṣẹ́. Òhun ni mo máa ń kọ ìròyìn nípa rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà.

Rárá, mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ, nítorí wípé ọ̀pọ̀ n nú àwọn ìgbàgbọ́ yìí ó máa ń ní àfikún àti àyọkúrò. Nítorí ní ìgbà tí àwọn ẹlòmíràn bá ń sọ̀rọ̀ nípa ohun tí ó ti ṣẹlẹ̀ àbí ìgbàgbọ́ nípa ohun tí ó ṣẹlẹ̀, tan bá sọ fún ẹlòmíì ẹni kejì, ẹni kejì tó bá fẹ́ sọ fún ẹni kẹta yóò fi àfikún àbí kó yọ àyọkúrò. Tí ẹni kẹta bá fẹ́ sọ fún ẹni kẹrin, ó yóò fi àfikún yóò tún yọ àyọkúrò. Idi niyi tí mi ò fi gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ.

Bẹ́ẹ̀ni, wifi mi ó yára dáadáa. Kódà oun yára ju data òrí ẹ̀rọ alágbèká mi lọ, nítorí wípé àdúgbò ibi tí mo wà ó jẹ́ àdúgbò tuntun eyìí tí a ṣe ń kọ́lé tuntun sí. Nẹ́tíwọ̀ọ̀kì ìbi bayi ò fi bẹ́ẹ̀ dára tó àmọ́ wifi mi òun ni mo máa ń lò ní ọ̀pọ̀ ìgbà ó sì yára dáadáa.

Tó bá di ní àṣálẹ́ èyí tí bá ti dé láti ibi iṣẹ́, mo máa fẹ́ràn láti lọ sí ilé ìwẹ̀ láti tún ara mi ṣe láti wẹ̀. Lẹ́yìn tí bá wẹ̀ tán, mo máa jẹun. Lẹ́yìn tí bá jẹun tán, máa jókòó láti sinmi. Mo máa ń ṣe léye nípa wíwo ẹ̀rọ amóhùnmáwòrán àbí kí n wà lórí ẹ̀rọ alágbèéká mi láti máa wo àwọn fídíò èyí tí ń panilẹ́rìn.

Rárá o, mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Oríṣiríṣi ẹran ni mo nífẹ̀ẹ́ sí, ẹnu mi ò kọ̀ kan. Bó jẹ́ ẹran ẹlẹ́dẹ̀, bó jẹ́ ẹran àgbò, bó jẹ́ ẹran màlúù, bó jẹ́ ẹran adìẹ, bó jẹ́ ẹran tòlótòló, gbogbo ẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí, gbogbo ẹ̀ jíjẹ ni fún mi. Ẹnu mi ò kọ ẹran kan.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé, òhun ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ti Fásitì, òhun ni mo lọ sí ilé ìkàwé kányìn. Eyíì, nígbà tí mò ń se àṣekágbá ẹ̀kọ́ mi tí mo fẹ́ se ìdánwò aṣekágbá, òhun ni mo lọ sí ilé ìkàwé kányìn. Eyíì a ti máa tóbi ọdún mẹ́ta sí mẹ́rin.

Ohun tí mo gbádùn láti máa ṣe ni láti máa wo fíìmù, èyí tí wọ́n ń pè ní Hollywood. Ò jẹ́ fíìmù tí mo nífẹ sí àti ti ìpele SkyFi. Mo nífẹ́ sí ìru awọ̀n fíìmù bẹ́yẹn nítorí wipé ó máa ń mú ara mi yá gágá, ó sì máa ń múnu mi dùn. Ó máa ń jẹ́ kí n màá rònú nípa ǹkan tí àwa ènìyàn ṣi lè gbayé ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Ó jẹ́ ìrírí tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Kódà nígbà tí mo lọ sí ìlú mìíràn ní ọdún tó kọjá, tí mo sì rí pé etí òkun ó súmọ́ ibi tí mo dé sí, mo ní láti lọ síbẹ̀ láti lọ wo bí ó ṣe rí. Mo nífẹ̀ẹ́ afẹ́fẹ́ tí ó máa ń fẹ́ níbẹ̀. Mo nífẹ̀ẹ́ bí ẹsẹ̀, bí ẹsẹ̀ mi ṣe máa rí nígbà tí mo bá tẹ́ṣẹ́ sí inú omi etí òkun.

Oṣù kẹsàn-án ọdún òun ni a bí mi. Oyi tí à ń pè ní Oṣù Ọ̀wẹ̀wẹ̀ ní èdè Yoruba. Ó jẹ́ oṣù tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìdí ni pé nítorí ó jẹ́ oṣù tí a bí mi, àti wípé kò jìnnà sí ìparí ọdún. Oṣù yìí jẹ́ oṣù tí ó ní ọjọ́ ọgbọ̀n nínú yàtọ̀ sí àwọn oṣù mìíràn tí ó jẹ́ ọ̀kanlélọ́gbọ̀n.

Aago méje àbọ̀ ni òwúrọ̀, òun ni ọ́fíísì mi máa ń ṣí, ìyẹn ibi tí mo ti ń ṣiṣẹ́. Nítorí náà mo gbọ́dọ̀ ní láti wà ní inú ọgbà ilé iṣẹ́ ní aago méje àbí aago méjelélẹ́ní ìṣẹ́jú díẹ̀. Nítorí kí ń má bàá pẹ́ dé ọ́fíísì mi.

Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ́, èdínní wípé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ohun ọ̀ṣọ́ lọ títí. Ohun ọ̀ṣọ́ ẹyo kan ṣo, èyí tí wọ́n máà ń wọ̀ ní ẹ́ẹ̀kọ̀kan, òhun ni ago ọwọ́. Mo féràn láti máa lo ago owó nígbà tí mo bà lo sí òde ní eèkòòkan, àmó kìí se ohun tí mo ń lò ní ojójúmó.

Mo fẹ́ràn láti máa bún àwọn èèyàn ní ẹ̀bùn ohun kan tó jẹ́ wípé a lè lòó sára tí ó máa pẹ́, pẹpẹ tí ẹniyen yoo ṣí tún máa rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bíi aago ọwọ́ tàbí bàtà tàbí aṣọ àbí fìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ó dára. Èyí ẹni tí ó jẹ́ ọ̀gá mi, o wá sí ibi tí mo ti ń ṣiṣẹ́, ó sì béèrè àwọn ohun kan tàbí méjì, ó sì gbé àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn láti bẹ̀rù ọ̀ṣẹ. Ó sì gbéyẹ̀ wò, ó sì wí pé ó dára, kò ṣe é tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. Ó sì fún mi ní àwọn ìmọ̀ràn kan tàbí méjì èyí sì mú mi tẹ̀lé.

Rárá mi fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ láti máa pa ohun ọ̀ṣọ́ sára. Ohun ọ̀ṣọ́ kan ṣo tí mo máa ń fi sára ní ẹ̀ẹ̀kànkan ní èyí tí bá ní òde, òun ni ago ọwọ́. È mi mo fẹ́ràn láti máa lo ago ọwọ́ nígbà tí mo bá jáde torí ó máa ń jẹ́ kí ara yá mi láti wọ àkóko. Nígbà ku bá tì ọ̀ bá wun mí.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín púpọ̀ gan-an nítorí mo máa ń wùn mí láti máa gbó bo ọ̀pọ̀ ìgbà tí bá sì tí ń gbọ́, ẹ̀rín yóò sì máa pa mí kódà nígbà tí inu mi ò bá dùn tí mò ń rò ohun kan tàbí èkejì. Ṣùgbọ́n nígbà tí n bá gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín àbí mo ń wo fíìmù apanilẹ́rìn-ín, ó máa ń jẹ́ kí ń rẹ́rìn-ín ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ìgbà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó jẹ́ ìbáṣepọ̀ eyìí tí ó dánmọ́rán nítorí wípé mo mọ̀ bí a ṣe ń bá ènìyàn ṣe pọ̀ àti láti bá ènìyàn ṣọ̀rẹ́ tí kò sì ni sí ìjà àbí an ba ara ẹni jà àbí kí ìṣòro kan kó wà nítorí mo jẹ́ onísuru ènìyàn àti oníwà pẹlẹ.

Bí mo ṣe má n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, ní ọ̀pọ̀ ìgbà mo má n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ẹbí àti ọ̀rẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Mo máa dáná, màá se oúnjẹ, màá sì gbé fún àwọn ẹbí, màá gbé fún àwọn ọ̀rẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́ nígbà míràn bí ọdún tó kọjá èyí tí mo ṣe kẹ́yin, mo ṣe pẹ̀lú ìyàwó àfẹ́sọ́nà mi. A sì dáná, a jẹun, a sì gbé oúnjẹ fún àwọn ará ilé wa.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni àwọn ohun ni àwọn nǹkan tí wọ́n fún mi láti ṣe àbojútó. Àwọn nǹkan tó wà ní ilé ìpamọ́ èyí tí mo ń ṣe àbójútó lé lórí, àti ẹ̀rọ kọ̀mpútà èyí tí a gbé fún mi, àti wifi èyí tí mo ń lò. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a fi mi ṣe alábòójútó.